Tí mo bá fẹ́ sùn lórí ibùsùn mi lálẹ́, ìrọrí kan ni mo máa ń lò. Nítorí pé, n tí máa lo méjì, ọrùn a máa ro mí tí bá jí lówurọ̀. But tí máa ń lo ẹyọ kan, ẹyọ orùn oni máa máa ro mí. Nkan tí mo ṣe máa ń lo ìrọrí kàn niyẹn, àti pàápàá kò da kí eyan ma lo ìrọrí tó tóbi jù. Nítorí pé tí eyan bá jí, kí ọrùn má máa lọ máa ro yan.